Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Àkópò fún ìrìnàjò?

Ṣé o má ń dí ọjà àbo nígbà tí o bá wà nínú ọkọ̀? Ṣé o má ń dí ọjà bọ̀ nígbà tí o wà wá nínú ọkọ̀?

Ṣé o fẹ́ràn wíwo àwon irawọ? Àwọn ìràwọ̀?

Ṣé o fẹ́ràn lọ sí ilé-iṣẹ́ ìbàyẹ̀?

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn?

Báwo ni ó máa ń gba owó àwọn ènìyàn?

Ṣé o ní ìforúkọsílẹ̀ ni ilé ìdárayá, Ṣé o ní ìforúkọsílẹ, ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá?

Ìrọ̀rí mélòó ni o máa ń lo?